Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ mi ò kí ń pẹ́ rárá. Kódà, kò kí ń gbà ju bi ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin lọ, nítorí ibi tí mò ń gbé ò jìnà sí ibi iṣẹ́ mi. À tí pé kò ṣe pe ibi tí mò ń gbé gan náà sẹ sí ibi iṣẹ́. Ẹlẹ́gbẹ̀ẹ́ pé ibi iṣẹ́ ni mò ń gbé ni, torí ibi iṣẹ́ wa gba ilé fún wa. Nítòsí ibi tí à ibi iṣẹ́ wa wà. Fún ìdí èyí, itòsí ibi iṣẹ́ wa náà ni mò ń gbé tí mo sì wà níbẹ̀ dáadáa fún ìgbà díẹ̀ ẹleyi tí mo wà ń bẹ̀. Ní bí, kò dà gan ní bí i ọjọ́ bí i àná. Nígbà tí, torí iṣẹ́ tí ó yẹ kí n ṣe lánàá bíi ọwọ́ ìrọ̀lẹ́ ni, ṣùgbọ́n ẹni tí ó yẹ kí ó kọ́ dé temi náà òfi jáde lọ sí ibi tí ó yẹ kí èmi naa lọ láti ṣiṣẹ́ ní àná kò tètè dé. Níṣe ni mò ń pààrà ibi iṣẹ́ lẹ́mẹ̀ẹ̀wà tí mò ń lọ tí mò ń bọ̀. To ṣe wipé àwọn tajọ waa n bi iṣẹ́ gan ṣà n so pé àh ah, kí ló dé, tí ẹ ń lọ tí ẹ ń bọ̀? Ò gbẹ́ni. Sùgbọ́n, àìtètè dé ẹnikejì mi ló fà tí mo fi ń lọ tí mo fi ń bọ̀ bí mò ṣe ń lọ tí mò ń bọ̀ lánàá. Fún ìdí èyí, lóòótọ́ mo fẹ́ràn kí ibi iṣẹ́ tí mò wà kó jìnà sí ilé. Yi ò lè bá jẹ́ kí àwọn èèyàn túnbo bowo fún èèyàn dáadáa. Ṣùgbọ́n, kò sí ǹkan tí mo fẹ́ ṣe àti pé ilé yìí náà ni ó sàn jù fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí láti jẹ́ wipé ibi tí mò ti ń siṣẹ́ àti ibi tí mò ń gbé kò jìnà sí ara wọn rárá, rárá, rárá. Tí ń bá fẹ́ jáde lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. À kódà, kó le koja ìṣẹ́jú mẹ́ta, ó pọ̀jù ní ìṣẹ́jú márùn-ún bo ya mọ n rin tin tin tin. Kò jìnà rárá. Ṣùgbọ́n ibi tí mò ti máa ń ṣiṣẹ́ àbí ibi tí mò máa ń ṣiṣẹ́ lọ gangan ló jìnà. Torí pé nígbà tí mò bá, kà ní mò sùn àlé báyìí, mò jì ni aaro ọjọ́ kejì, mò wẹ, mò lọ sí ibi iṣẹ́. Ni kété tí mò bá dé ibi iṣẹ́, lẹ́yìn tí màá ti kó àwọn ọjà sínú ọkọ̀ tán, ìyẹn, èèyàn lè máa lo bí wákàtí kan. Ohun ti mo ń gbiyanju láti so ni wipe, lílọ sí ibi iṣẹ́ láti ilé kì í ṣe ǹkan tó máa ń pẹ́ rara Ṣùgbọ́n, nígbà tí bàa dé ibi iṣẹ́ tán, àwọn iṣẹ́ tí mò màa n ṣe nìkan náà ni ohun sábà máa ń pẹ́. Torí tí màá ti dé ibi iṣẹ́ tí mò bá ti kó, tí mò bá ti dé ibi iṣẹ́, tí mò bá ti kó àwọn ohun tí mò nílò tí mò bá ti kó wọn sínú, tí mò bá ti kó àwọn ohun tí mò nílò sínú ọkọ̀, ìyẹn àwọn ọjà tí mò ti kó wọn sínú ọkọ̀ tí mò ti bá ọkọ̀ lọ, ó lè to bi wákàtí mẹ́fà sí wákàtí mẹ́ta nígbà mìíràn kí n tó padà dé. Mo ti ṣe àwọn iṣẹ́ rí tó ṣe wí pé, ibi tí ibi iṣẹ́ wà, ó jìnà sí ilé tí mò sì rí àwọn ohun tó ṣelè ní bẹ́ẹ̀, àwọn àpòdí àti àwọn àǹfààní tó wà níbẹ̀. Torí mo gbàgbọ́ pé àǹfààní wà nínú kí ibi iṣẹ́ jìnà sí ilé àti kí ibi iṣẹ́ náà súnmọ́ ilé. Irú bí ibi iṣẹ́ ṣe súnmọ́ ilé ńi sìn yi, tí mò ṣe wà sì yìí, kò ṣi pé bóyá ẹh, ò pẹ́ dé ibi iṣẹ́ àbí ẹh, wọ́n wá mi ní ibi iṣẹ́ wọ́n rí mi. Àwọn ǹkan kan bá yẹn. Fún ìdí èyí, àwọn àǹfààní tó wà níbẹ̀ náà nìyẹn. Àti pé kò sí ọ̀un tió ń lọ ní ibi iṣẹ́ tí mi ò ní mọ̀. Tí ohun kohun bá ṣelè ní ibi iṣẹ́, ẹsẹkẹsẹ ni mò máa mọ̀. Fún ìdí èyí, àwọn àǹfààní tí ó wà níbẹ̀ ni yen. Ṣùgbọ́n tí mo bá wá, to ba jẹ wipé bóyá ilé ni mò wà àbí ibi tí mò ti ń ṣe iṣẹ́ ó jìnà sí ibi tí à tí mò máa ń, tí mò ń gbé, ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadaa rii nínú àwọn iṣẹ́ tí mò ti ṣe sẹ́yín. Tó ṣe wí pé ìgbà tí mò ń lọ sí ibi àwọn iṣẹ́ yìí, tí mò bá bọ́ta kuro ni ilé ní àárọ̀. Ìgbà mí, a máa se mí bi pé bóyá ó wù mí láti jẹun nílé ni. Ṣùgbọ́n látàrí pé ibi iṣẹ́ tí mò ń lọ, ilẹ̀ tí ń ṣú, ó ti ń pẹ́ mi, màá ní láti se kíni, láti pa da gbẹ oúnjẹ mi lọ sí ibi iṣẹ́ torí eré gan lọ máa bá dé. Màá ní láti máa sáré lọ gidigidii Ibi tí èèyàn bá si ti ń sáré lọ, oríṣiríṣi nǹkan lo lè ṣẹlẹ́. Ẹ̀yàn lè ṣubú, ẹ̀yàn lè gbàgbé nǹkan sílé. Oríṣiríṣi to jẹ wipé ẹ̀yàn a tún ni latí padà. Wọ́n sì tún lé le èèyàn padà lọ sílé pé lónìí o, kò sísẹ́ mó torí pé o ti pẹ́ dé. Irú àwọn nǹkan báyìí ni ó máa ń fà tó máa ṣele ti ó fi jẹ́ wí pé awon nǹkan tó jẹ́ pé àwọn tó jẹ́ bí i àwọn àpòdí tó wà nù kí ilé má súnmọ́ ibi iṣẹ́. Ṣùgbọ́n òhun náà ní àǹfààní ti ẹ̀ lọ́kàn oju kan. Ṣé mò ti ka àwọn àpòdí tó wà níbẹ̀ tán ṣá? Mo rántí ní ìgbà àti mò ń ṣe iṣẹ́ ní fọ́kọ́sì náà dáadáa tó ṣe pé mo máa ń pẹ́ dé ní, pipẹ dé náà ni nǹkan tó fẹ́ burúkú jù níbẹ̀. Torí pé tí à ilé ò bá ti súnmọ́ ibi iṣẹ́, èèyàn a máa pẹ́ dé dáadáa. Tí èèyàn bá sì ń pẹ́ dé ibi iṣẹ́, oríṣiríṣi nǹkan ni èèyàn máa bá pàdé níbẹ̀. Látàrí pé alákọ̀ọ́kan ìṣẹ̀ le bọ́ lọ́wọ́ èèyàn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ọ̀rọ̀ burúkú tí ó yẹ kí èèyàn gbo lenu àwọn tó bá jẹ́ ọ̀gá òṣìṣẹ́ ní àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kàn, kọ̀ọ̀kàn tí èèyàn pẹ́ dé yìí. À fún ìdí èyí, Mò ṣi faramọ́ kí ibi iṣẹ́ gan kó ṣi súnmọ́ ibi igbe tí èèyàn gbé, mò fara mo dáadáa. Ibi, ibi ìgbé tí èè.

Ohun fifi sítí tí mo fẹ́ràn jù náà ni, ah, earpiece. Àwọn tó máa gbé ní earphone. Oríṣiríṣi àwọn táán máa fi setí lò sí pọ̀ tí pọ̀ o tí pọ̀ lọ́lọ́kanọ́jọkan. Ah, àn soro nipa awon tó jẹ́ bíi ẹ headset, ehm, Bluetooth, Bluetooth tiẹ̀ pọ̀. Àwọn Bluetooth tó jẹ́ headset wá, eleyi tó jẹ́ bi àwọn airpods oríṣiríṣi wọ́n pọ̀. Ṣùgbọ́n lọ́wọ́, síbẹ̀síbẹ̀ ná èlèyi temi fẹ́ràn jù ní èlèyi tí ẹ pé, ohun ni o fi bẹ́ẹ̀ wọ́n jù ní irú wọn. Tí owó rẹ̀ pọ́okú jù, tán pẹ́ ní earpiece àbí earphone. Gbogbo emi làwọn airpod nìkan kan yẹn, mò fẹ́ fẹ́ràn wọn. Kí wá ni ìdí tí mo fi fẹ́ràn earpiece jú gbogbo àwọn ẹ̀mí ni airpods, to je pé olówó nla niwọn. Tí àwọn èèyàn ṣi máa ń lò wọ́n lọ́lọ́kanọ́jọkan, to je pé a ṣà máa ń ri lòwo àwọn èèyàn yẹ, yẹ, yẹ, yẹ, yẹ káàkiri. Ìdí àlàákokò ní wípé mi ò fẹ́ràn kí n máa ṣábà lò nǹkan tí gbogbo ayé ń lò. Àwọn ayé tí ń lo nǹkan yìí, ó ti di gbajúgbajà lọ́wọ́ àwọn èèyàn. Bí àwọn èèyàn tí ń lò, lò, lò, lò, lò, lò, lò, kán tun wa máa rii lòwọ́ tẹ́mi náà, ó máa ń rí bákan bákan. Nítorí pé ní gbogbo igbesi àyé tí ódo tẹ́mi, mo máa ń gbìyànjú, o de máa ń wumi láti ṣe kínni, láti dáyàtọ láàárín àwọn èèyàn. Eh, láti máa tẹ̀lé àwọn tó jẹ́ pé wọn kán Ṣà n kọ́ri síbi kan náà. Fún ìdí yìí, mo fẹ́ràn láti dáyà tọ. Òun ni mo fi, ìdí, ìdí, nǹkan pàtàkì nínú àwọn ìdí tí mo fẹ́ràn. Ìkan nínú àwọn, ìkan pàtàkì nínú àwọn ìdí tí mo fi fẹ́ràn earpiece jù àwọn headset àti àwọn Bluetooth lọ́lọ́kanọ́jọkan lọ nìyẹn. Àti láti sọ pé ìdí mi ní tí mo fi fẹ́ràn, ah, Bluetooth yìí, mo fẹ́ràn earpiece jù àwọn Bluetooth lọ. Ah, ìdí náà ni wí pé, òun ò niídí kí'yan máa charge rẹ̀. Gbogbo emi làwọn, ah, Bluetooth headset nkankan, ígbà awo lát'okẹ́ dẹ̀'lẹ̀ gbogbo wọn tí kò bá síná, wọn ò lè ṣiṣẹ́. Àti pé mo lè má gbọ́ ohun tó ń ṣe pàtàkì lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́, kí ó bẹ́ẹ̀ sí sọ pé bátírí tí lọlẹ̀. Eyì ni jẹ́ tó máa ń bí mi nínú tó máa ń kàn lómi lómi lọ́gá pé, ah, ìdí mo fi sítí tíwa ń dí pé bátírì rẹ̀ ń lọlẹ̀. Ah, fún, eh, fún ìdí yìí, ìdí yìí ni wà lára àwọn ìdí kan pàtọ̀ tí mo fi fẹ́ràn láti máa lo earpiece. Tó ní, tí, nígbà tí, in bà fi earpiece setí láti àárọ́ kútùkútù títi dáalẹ̀ tí mo fi ń gbọ́ nǹkan, kò sí ohun tó jẹ́ pé bátírì rẹ̀ lọlẹ̀. Yóò má ṣise lọ ni. Sùgbọ́n tó bá jẹ́ pé Bluetooth àbí headset, lo wà lòri ẹeyàn tí ẹyan connectiẹ̀, ah, pẹ̀lú Bluetooth, tó bá yá, yóò sọ pé bátírì rẹ̀ ti lọlẹ̀ nígbà tẹ́yan ba ti fi lò, lò, lò, lò, lò, lò, lò. Níbi tí ó máa ń dùn mí jù ni pé, nígbà tí nǹkan tí ẹ̀yan ń gbọ́ yẹn bá ti ṣe pàtàkì gan-an, tí ẹyan tí súnmobi tó ṣe pàtàkì nínú ohun tí ẹ̀yan ń gbọ́, ìgbà náà gan-an gan, wá ní, yóò á bẹ́ẹ̀ sì máa jẹ́ kóyẹ̀ ó pé bátírì tòun ti lọlẹ̀. Eyì wà dùn mí, ó sì máa ń kàmi lara. Fún ìdí yìí, ó wà lára ìdí kan pàtàkì tí mio fi fẹ́ràn láti máa lo, ah, airpods abáwọ̀n Bluetooth lọ́lọ́kanójọkan. Àbí ká ní pé ikan ninu àwọn ìdí tí mo fi fẹ́ràn earpiece jù àwọn airpods lọ. Ah, irú, ní tí mo fi, ara ìdí mi náà tí mo tó fi, mo tó fi kúndùn irú ètì igbọ̀ tí mo sọ̀rọ̀ rẹ̀ pa. Eyí oún náà tun ni wí pé, ah, òun ó dáa, a sì máa pẹ́. Ayafi tí wáyà rẹ bá jà nìkan, ó máa ń pẹ́ dáadáa lọ́wọ́ èèyàn to jẹ́ pé, kò sí b'eyan ṣe lè lò tó nkankan ò ni mú. Kò dàbí àwọn headset to jẹ pe tobá jábọ́, o lè fọ́ àbí kín nǹkankan ṣe. Àti fún ìdí yìí, eleyìí ní wà lára àwọn ìdí kookan tí mo tun fi, tí mo tun fi fẹ́ràn rẹ̀ dáadáa. Ó yẹ pé idi mí náà tún wà tó ṣe ẹ́ pé ó wà lára, tó jẹ pé mo tun fi fẹ́ràn kíníì, ah, tí máa ní kí n ó ronu sí dáadáa. Mo tun fẹ́, mo tun fẹ́ràn rẹ̀ jù àwọn, eh, airpods yìí lọ. Látàrí wí pé, ah, mó fẹ́ ràntí ìdí kan tí mo tún rò lẹ́ẹ́kan tí ó ṣẹ́kù lórí mi. Ah, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ ṣàá, mo fẹ́ràn earpiece irú èti ìgbọ̀ tí mo, òun ni mo máa ń lò, òun ni mo fẹ́ràn jù. Tórí kíìkú tí mo bá fi setí, kò sí pé boya bá pẹ́ yẹn, ó jó bádìí ọ̀la, yẹn tó bá di arínkan ní òru àbí ní arínkan, yóò kù. Látàrí pé kò lè kú yìí gan-an tí ni ìdí kan pàtọ̀ tí mo fi fẹ́ràn rẹ̀ jù. Ti e sepe kó sì owo lowo yin, abí eló le fe ra airpod ti èyin wá mo n lo airpiece emi maan wo wọn ni pe oun toba wu onikinnikan lo maan fi kinnikan re se, in to wu mi ni. Idi miiran pataki ti mo tun fi feran airpiece ju awon airpod lo ni omo lileèyàn máa Mímọ̀ jẹ kò yẹ wá wípé, ǹkan kan ń bẹ lára àwọn tó ń lò earpod, bluetooth káàkiri, pé tí o fà àkóbá fún ìlera wá, pàápà jùlọ níbi àgàgà íbi etí báyi, ohùn ni wọn ń pè nkan ni radiation ngbe wo inu eti wa, o sin se akoba gidigidi gan fun wa paapaa julo awon ti o ba maa n fi seti ni gbogbo igba ti kee kuro mi eti won eleyii tun wa lara idi kan pataki ti mo tun fi wa korira re to je pe iru eti igbo ti mo maa n lo doni oun naa ni ear piece tabi ear phone.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn wíwọ̀ ago ọwọ́. Kódà mo lè sọ nínú gbogbo ohun ẹ̀ṣọ́ tí ọkùnrin máa ń lò pátá, ago ọwọ́ nìkan náà ni, à, ilé tí mo rí pé, ẹni tí mo máa ń lò àbí ẹni tí mo máa dára kí mo lè lò. Torí, ṣíṣe oge ní ayé isin yìí, ó ti di ǹkan tí, àwọn ẹ̀yàn ti gbà nígbàkúgbà. Torí oríṣiríṣi ọ̀nà làwọn ẹ̀yàn ń gbà fi ṣe òge láyé ta wà níìsín. Ṣùgbọ́n, ẹ̀, nínú kí n máa wo ǹkan bí i bóyá àwọn oríṣiríṣi aṣọ, àwọn bàtà, àwọn ìlú tíìhùn àbí à ń gé irú irun tó bá wù wá. Eléyìí tí mo ń ṣìrí pé ó rọrùn fún mi láti ṣe ń bẹ. Pàápàá jùlọ lọ látàrí ẹ̀sìn tí mo ń ṣe, òun náà ni wíwọ̀ ago ọwọ́ tó jẹ́ pé, à, ó fẹ́ rọrùn fún mi jù ń bẹ. À, oríṣiríṣi ago náà ni mo ti lò rí, ṣùgbọ́n eléyìí tí mo rí pé ó fẹ́ jẹ́ wí abẹ́lé tí mo fẹ́ràn jù náà ni G-Shock. Mo nífẹ̀ẹ́ sí Rolex iná àti àwọn oríṣiríṣi ago ọlọ́kàn ju kàn ṣùgbọ́n, à, G-Shock iná ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ wí pé mo fẹ́ràn jù lọ. Mo ti ń lo ago níìsín ló ti pẹ́, láti ìgbà tí mo ti wà ní èwe bíí ọmọ ọdún bí i, bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bí i mẹ́ẹ̀ẹ́dógún ṣá. Òun ni mo ti pinle ti máa ń, mo ti pinle ti nífẹ̀ẹ́ sí i, mo máa ń lo ago títí tọ̀ní, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Kódà tí máa wo ibi tí mò ń tọ́jú àwọn ago mi sí lónìí, ọ̀pọ̀lọpọ̀ ago ló wà ń bẹ. Tó ṣé pé, kódà kí ń sọ pé kí nǹkan wọ̀ lásán, kí nǹkan máa wọ ń bẹ, ó máa ń jẹ́ kí ìnàkí dùn ó sì máa ń mú orí mi yá lọ́pọ̀lọpọ̀. À, ìdí nìyẹn tí ó ṣe jẹ́ pé, à, mo fẹ́ràn ago wíwọ̀ gidi gidi gan.

Ti sọ̀rọ̀ nípa ibi tí mo fẹ́ràn láti lọ jù. Ibi tí mo fẹ́ràn láti lọ jù, tó bá jẹ́ pe n bá yá pé ibi tí mo fẹ́ràn láti lọ jù, tún jẹ́ pé àwọn ibi tí mo ti dé rí ni. Ah, mo fẹ́ràn láti lọ sí, ah, Shoprite. Ìyẹn ni, ah, inú íbá yìí ni, ìdun-, a máa ń pe bẹ́ẹ̀ ní, eh, cold room ní inú Shoprite. Mo ti lọ bẹ́ẹ̀ ní ìsìn tó boya bí àbí ẹ̀ẹ̀mẹ́jì, àbí ẹ̀ẹ̀mẹ́rin, àbí ki ri ẹ̀ẹ̀mẹ́ta, àbí ẹ̀ẹ̀mẹ́rin ni mo ti lọ ibe tí mo ti dé ibẹ̀ rí. Tó sì jẹ́ pé ìgbàkúgbà tí mo bá lọ, ah, mo máa ń-- ó máa ń ṣe mí bi kí n màá kúrò ń bẹ mọ́ ni. Opo igba ni mo- opo igba ni mo ti lo ibe ri, to se wipe ah mo maa ni lati, o maa ni lati- lati ran ara mi leti daadaa wipe ah, asiko ile ti n to lo. Tó sì jẹ́ wipé, ah, ó máa ń fẹ́ nira die láti kúrò nbe ni gbogbo ìgbàkugba tí mo bá lọ sí ibi tí mò ń sọ yìí. Ah, torí ìṣọwọ́-gba-fẹ́ tí a máa ń, tí mo máa ń gbafẹ́ ń bẹ ó dára gan. Ah, àwọn oúnjẹ bẹ́ẹ̀ dára. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀ like, eh, ibi tí a ti ń sọ yìí, àwọn Faransé tan maa ń pè pé background wọn, ó naa rẹ́wa pupọ́. Ó wúlò fún ẹni bá fẹ́ ya fọ́tò, tó bá fẹ́ ṣe, ah, vid-- eh, call video, ìpè fídíò. Fún ìdí èyí mo fẹ́ràn láti lọ sí cold room dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ pe bo yá, à ń sọ̀rọ̀ ń pa, bóyá bí, ah, àwọn bi-bi-bi, mo tún sọ pe boya pé mo fẹ́ràn láti máa lọ rí àwọn ẹbí mi náà. Àwọn ẹbí mi tó wà ní, tó jẹ́ àwọn ọmọ ìyá mi dáadáa, àwọn ìyá mi tó wà nílùú yìí, wọ́n ń lọ bí àbí mẹ́rin, àbí ẹ̀ bẹ́ẹ̀ ni mẹ́rin ni gbogbo àwọn ọmọ ìyá mi tó wà nílùú yìí. Mo sì fẹ́ràn láti lọ máa rí wọn, pàápàá jùlọ láti rí àwọn ọmọ wọn. Ah, kò sí ǹkan tí mo fẹ́ fẹ́ràn tó lilọ kí wọn láti rí àwọn, àwọn ọmọ wọn eyìí tí a mọ̀ sí àwọn niece tọdọ témi. Ah, mo fẹ́ràn wọn gidigidi gan, de íbi tó jẹ́ pé nígbàkúgbà tí won bá lọ, mi o kì n fẹ́ lè kúrò ń bẹ, nítorí pé, ah, bí emi àti àwọn ọmọ yẹn ṣe jọ máa ń ṣe, ó máa ń jẹ́ kí orí mi wú lọ́pọ̀ ìgbà, torí mo níìfẹ̀ẹ́ wọn, awọ́n naa sì níìfẹ́ mi. Idí tó jẹ́ kó fẹ́ dabi pé ìbẹ́ náà ni mo fẹ́ràn láti máa lọ jù náà ni pé, ah, ìbẹ́ ni wọ́n ti fẹ́ràn mi jù. Eléyìí jẹ́ kó bá ara àwọn mu, kó sì ṣe rẹ́gí. Ah, ibi tí wọ́n sì ń gbé níyìí kì í ṣe boyá pé ó jìnà sí ibi tí mo wà, ṣùgbọ́n torí iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà kò kí n sábà ń ṣi áàyè. Ah, irú-- nísìnyìí bí àwọn mẹ́ta ni wọ́n wà níbí ojú kan náà tó jẹ́ pé ọ́dọ̀ wọn ò jìnà sí rá wọn rárá. Tó jẹ́ pé gbogbo ìgbà tí mo bá láǹfààní láti lọ kí ẹnìkan, ó kàn tí pé oun tó máa ń jẹ́ kó ro mi lojú lẹ́ẹ̀kọ̀kan, òun ni wípé tí n bá ni mo fẹ́ lọ kí àwọn eléyìí, ah, kò kí n sábà ń ṣáàyè, torí ilẹ̀ á ti máa ṣú lọ́pọ̀ ìgbà fún mi láti padà wá sílé. Torí àwọn mẹ́ta òní wọn ṣuru jọ sí, ojú kan náà. Báwo méta ṣe lè ṣuru sọ́jùkan, mi o ní fẹ́ kí ń de ódó ẹnìkan, kí n má dódó ẹlòmíí, kí n má d'ódó ẹlòmíràn. Fún ìdí èyí tí mo bá lọ kí wọn, ó máa ń, ó máa ń ṣe mí, ó máa ń jẹ́ pé ti n bá fẹ́ lọ kí wọn, màá ní láti tete jí jade kúrò nílé láàárọ̀ tí màá lọ síbẹ̀, tí n ba tì lọ́dọ̀ ala-- aláàkọ́kọ̀ tí mo tì lo bi wákàtí méjì, màá tún kúrò n bẹ maá lọ́sọ́dọ̀ ẹ́léekejì, màá lọ wákàtí méjì kí n tun kúrò n bẹ lọ́sọ́dọ̀ ẹlẹ́ekẹta kí n tun lo bi wákàtí méjì. Fún ìdí èyí, mo kàn tun sọ pé wákàtí méjì ni ọ̀pọ̀ ìgbà náà tí mo ba fẹ́ máa lọ gan wọn o tun ní fẹ́ kí n lọ. Àfún ìdí èyí, ah, àwọn bi-bi tí mo sọ pé kíá mo fẹ́ràn láti máa lọ jù, bóyá kíá pé ibi tí mo fẹ́ràn láti lọ tó jẹ́ kíá kí mi ò dé rí, òun náà ni kí n kúrò ní ìlú tí mo wà yìí, kí n lọ sí oṣù Òkun. Mo ti máa ń gbó Maldives, Maldives, Maldives, mo lè tí rí bí bẹ́ẹ̀ ṣe rẹwà tó. Ó sì jẹ́ bí tó jẹ́ po wú mi láti lọ gidigidi gan tí mo fẹ́ràn láti lọ jù. Torí, torí, ah, alákoko, eh, idunnu nla lo máa jẹ́ fún mi láti rí pé mo koko kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí orílẹ̀-èdè mìíràn torí pé mi ò kúrò ń bí rii. To á sì ni ká wo, ah, ó jẹ́, ó jẹ́ ǹkan eyokan tó jẹ́ pé bóyá, eh, inú, inú èèyàn á dùn sí láti ṣe, torí kò fibe si, ah, àwọn àǹfàní lọ́koan o jọ kan ní ìlú lù ta wà yìí. Ṣùgbọ́n ìrètí lórí pé tí ẹ̀yań bá kúrò ń bí, tí ẹ̀yań bá lọ sí ìlú mìíràn, gbogbo nkan tun máa yàtọ̀, ó wà. Àfún ìdí èyí, ṣùgbọ́n ibi tí mò ń sọ yìí Maldives bí ẹni tí ó fẹ́ lọ jayé ni. Ẹ bá lọ sí Maldives lọ láti lọ ṣe ìgbádùn. Maldives sì rẹwà gidigidi gan. Ibomi tí mo tun le sọ pé boya pe mo tún fẹ́ràn sí láti lọ náà ni, ah, ìlú French. Ìdí alákoko ni wípé mo fẹ́ràn èdè Faransé tí ó wú mi láti kí n láti jẹ́, láti jẹ́ pe mo gbọ́ tó sì yé mi kéré kéré tí mo sì fẹ́ mọ̀ dáadáa. Ṣùgbọ́n, ah, lílọ sí ìlú Faransé kì í ṣe iṣẹ́ kékeré. Ibi tí mo sọ kíá tó wú mi lọ, tó jẹ́ pé, ah, ó jẹ́ aláàkọ́kọ́ tó tóbi jù, tó jẹ́ pé ibi tí ó fẹ́ pé ó wú mi, ó wú mi lọ jù gidigidi gan, òun náà ni àkọ́kọ́. Ah, tó jẹ́ pé number one òun náà ni ìlú Mecca, ah, ní ìgbà Hajj. Eléyìí jẹ́ ibi tó jẹ́ pé, ibi tó jẹ́ ó wú mi lọ gidigidi gan torí pé kó dà tọ́ máa bí pé kí n má lọ ibòmíì mọ̀, tọ́ je pé boya ibi kan tí màá lọ láyé tí mà fi kúrò ní, ah, ìlú, ìlú tí mo wà yìí ni, ó, ó sàn fún mi láti lọ ṣe Hajj ní Mecca ju anywhere lọ ní, ju bí kíbi lọ nínú ayé.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù ah a aṣọ òtútù tí mo ní gan ọ tó bí àbí méjì sí mẹ́ta ah o o ti ń tó bí àbí ọdún bí mẹ́rin sí márùn-ún tí mo bẹ̀rẹ̀ sí ní ra aṣọ òtútù nígbà tí, torí fún bí ọdún bí mélòó kan, mi ò ní aṣọ òtútù rárá. Òtútù a máa ń mú mi gidigidi gan, tó ṣe pé kó sí ọgbon tí mo fẹ́ dá sí, àfií kín mu mọ́ra, àbí kí n lọ wa aṣọ wọ̀, bí aṣọ bí mẹ́rin sí márùn-ún, síbẹ̀ síbẹ̀ kẹdẹ re àgbára àwọn aṣọ bí mẹ́rin sí márùn-ún ò ní ká. Tó ṣe pé òtútù a máa wọ̀ mí lára púpọ̀. Àwọn ìgbà mi wa tó ṣe pé, a, tí máa lọ sí mọ́sálásí gan ní ìdají láti lọ kírun pẹ̀lú pé òtútù mú. Màá ní láti ṣe kínní, màá ní láti wọ aṣọ jàlábíà tí màá gbé sọ́run lọ sí, a, mọ́sálásí ni. Mi ò, mi ò ní aṣọ òtútù kankan ní gbogbo ìgbà tí mò ń sọ yí. Ilé yi lo wá fà tó fi jẹ́ pé ẹ̀mi náà wá dira tí mo bẹ̀rẹ̀ sí dáwó àjọ nígbà náà lọ́hun. Mo lọ ṣiṣẹ́ kan e ní, a, mo bá ìyá, nìgbà tí mo máa ń bá ìyá mi tààrà nígbà kan náà àti ìgbà tí mo lọ ṣiṣẹ́ kan ní, a, ní Èkó lọ́dún náà lọ́hun. Ò ní mo sha ti dáwó tí mo dáwó tí mo dáwó tí mo fi ra aṣọ òtútù kan nígbà náà lọ́hun. Ìgbà tí mo ra tán aṣọ náà máa ń gbé mi inú gan tó fi jẹ́ pé ìgbà tí a bá kóró ní àsìkò òtútù tán màá tún máa wọ̀ tí ìyá mi fi máa ń fi mi ṣe yẹye pé a, ẹ̀wẹ̀ wòjú lẹ́run. Òtútù ò mọ̀ ọ tún wọ aṣọ yìí ṣe o fẹ́ wọ ọ pa ni àbí o mọ̀ pé orun o máa mú ọ ni. Ṣùgbọ́n ohun tí ò yé wọn nígbà náà ni pé aṣọ tuntun tó rẹwà a máa gbé ẹ̀yàn nínú. A, ṣùgbọ́n nísin ì ta bá ti ní kín wo nínú àwọn aṣọ mí ni si yin, mo sì ní bí ẹ aṣọ òtútù bí méjì sí mẹ́ta tó ṣe pé mo máa ń wọ̀ wọ́n dáadáa nígbà kí gbá ti òtútù bá dé. Tá ló tọ́ nínú àsìkò tá wa yìí, kí ṣe aṣiko òtútù la wà lọ́wọ́ lọ́ bá yìí. Òru ni ó mú lọ́wọ́ lọ́wo bá yìí, tó ṣe pé, lé yì tó jẹ́ pé àwọn aṣọ to je pé ó jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ àti aṣọ tí kò fi bẹ́ẹ̀ gùn ni à wọ́ lọ́wọ́ lọ́wo bá yìí ṣùgbọ́n, ẹ, ìgbà kú gbá náà ni òtútù náà lè padà làdé tó fi jẹ́ pé ẹ̀yàn nílò láti ṣe kínní láti ra aṣọ bori àbí láti wọ àwọn, àwọn aṣọ tó jẹ́ pé wọ́n lè rárà gba òtútù bí àwọn, bí àwọn aṣọ tí wọ́n máa ń wọ̀ ní òkè òkun láwọn àsìkò yìí. A, mo fẹ́ran aṣọ òtútù, mo fẹ́ran aṣọ òtútù, ó ní àlòtá ti mo fi ní. Ẹ, mi ò ṣe ẹni tó jẹ́ pé ó ti mú ìyàwóńlé torí jẹ́ pé tó òtútù bá dé, ìyàwó rẹ̀ nìkan dì mọ́ àbí àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tó jẹ́ pé àwọn aṣọ yìí náà ni ohun tí a máa ń wọ̀, ta fi máa ń dépa, ta fi máa ń borí òtútù tàbí kí ẹ̀yàn lọ ra, kí ẹ̀yàn ra tíì àbí ẹ̀yàn ra kọfí te yán le máa mu tí, a, òtútù bá bẹ̀rẹ̀ tí òtútù bá dé. Ṣùgbọ́n aṣọ òtútù tá sọ̀rọ̀ ń pa èyí, mo sì ní àwọn aṣọ òtútù kan tẹ́ pé ó ṣi wù mí láti ra. A, tó jẹ́ pé àwọn to sọ́ṣẹ̀ wọ̀ lọ ibi jìnà jìnà tẹ́lẹ̀ àwọn aṣọ, àwọn aṣọ òtútù tí mo ní lọ́wọ́ lọ́ bá yìí kí í ṣe aṣọ tẹ́ pé ẹ̀yàn lè máa ń wọ̀ jáde bí i à ìnáwó kan wá bí kan àbí wọ́n fẹ́ ṣe ìnáwó ráńpẹ́ kan àbí mo fẹ́ lọ ono jinjin mo fẹ́ lọ kí eyàn tí òtútù sì ń mú. A, àwọn aṣọ òtútù tí mo ní lọ́wọ́ lọ́ bá yìí ò ṣe é wọ̀ lọ sí irú àwọn ibi báyìí. Aṣọ tẹ́ pé tó òtútù bá kan, tó òtútù bá kan ọ rọ̀ àbí òtútù kan mú lọ́wọ́ àárọ̀ wá bí kan tí ǹkan tó sáré kó sí inú rẹ̀ kí tó yín lọ sí ibi tí ẹ pé ó jìnà rere, òun náà ni àwọn aṣọ òtútù tí mo ní lọ́wọ́ lọ́ bá yìí. Ṣùgbọ́n tá sọ ń pa àwọn aṣọ òtútù tẹ́ pé ó ṣe é wọ̀ jáde lọ bí i ọ̀tẹ́lẹ̀ bá lọ ṣe ìnáwó àbí àwọn lọ kí ẹ̀yàn níbí kan tó bá jìnà tó jẹ́ pé ó máa ṣàjẹ̀ kí ó máa mú kó jẹ́ pé ẹ̀yàn rẹwà ní àwọn àsìkò yìí. A, mi ò ní irú àwọn aṣọ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́ bá yìí. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnà mo ń gbìyànjú láti ṣe kínní láti rí dájú pé mo ra irú àwọn aṣọ bẹ́ẹ̀ láti jẹ́ kó jẹ́ pé ó yá kù sí, a, irú aṣọ tẹ́ pé mi ò ní àbí irú aṣọ kan tẹ́ kó má jẹ́ pé bí i pé, òtútù máa de ni ojọ́ kan tó máa pọ̀ díẹ̀. Màá sì ní láti lọ sí ibi kan tẹ́ kó ṣe pàtàkì tí mi ò sì ní jẹ́ kó jẹ́ pé ó máa fojú pé, a, ẹni, kí ó máa jẹ́ kó máa fi ojú tẹ́ńbẹ́lú mi, kó máa fojú kékeré wò mí tẹ́ ẹ̀ pe máa fẹ́, máa, máa fẹ́ pé ìmúra tí màá múra ó máa jẹ́ ìmúra tó dá. A, mo gbọ́dọ̀ ní láti ṣe kínní láti ra irú àwọn aṣọ tẹ́ pé ẹ̀yàn lè wọ̀ lọ sínú àwọn ibi báyìí. Ní òótọ́ ẹni tó ń ṣe, ohun tó ń fa àpòdé náà ni owó torí àwọn aṣọ báyìí máa ń wọ́n gidigidi gan tí se owo, tí se owo pọ́kú, tí se owo kékeré. A sọ̀rọ̀ ń pa àwọn bí i coti tó jẹ́ kó jẹ́ bí i jákẹ́ẹ̀tì, àwọn aṣọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo ti lọ sí, sí inú ibi tí wọ́n máa ń pè ní warehouse, i yen níbi tí wọ́n máa ń kó àwọn aṣọ sí gidigidi gan tẹ́ pé àwọn aṣọ máa ń pọ́n bẹ́ẹ̀ gidigan léyì tí mo bá rú àwọn aṣọ ìpáàdí, mo tún sọ̀rọ̀ ń pa àwọn ẹbí tí pé ó ti pẹ́ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn. Tó sì jẹ́ pé, a, iye tí wọ́n dá lé àwọn aṣọ yìí ó ní agbára nígbà náà lọ́hun. Tó jẹ́ pé tí màá ń sọ pé, pé oyá mo fẹ́ lọ ra irú wọn nísìínyi, a, yóò ti wọ́n gidigidi gan tó sì jẹ́ pé, òun àti ǹkan ti eyan nílò, a ro pe dandan náà ni ki eyan ra, ki eyan si loo, bo se ye ki eyan lo, bi o se ri na lapa ibeyin.

À, ìwà tó dára nígbà tí èèyàn bá ń jẹun, èyí tí àwọn oloyìnbò máa ń pè ní table manners. Ah, table manners, mo ní table manners, ṣùgbọ́n table manners tí mo ní, ìyẹn ìwà tó dára nígbà tí mo bá ń jẹun tí mo ní, ó ní ibi tó dé. Kò ṣe pé ó dé ibi tí ó yẹ kó dé. A ní, mo rántí ìgbà tí mo kéré ní ààrín ìgbà kan tí kò sí ẹni tó ń, tí ó ń bá wa wí lórí pé boyà, èèyàn ń jẹun, àbí èèyàn o jẹun. Mo rántí pé nígbà kúùgbà tí mo bá jẹun tán, tí mo bá ti yó dáadáa, tí mo bá fẹ́ gúnfẹ̀, gúngúnfẹ̀ tí mo máa ń gúnfẹ̀ nígbà náà lọ́hun, èh, ó máa ń dùn ti o ṣe pé yóò pariwo pé tí yóò jáde dáadáa ti o jẹ pe àwọn tó bá wà ní tòsí, wọn ó gbọ́ pé ẹni yìí ó jẹun gúnfẹ̀, tó sì dùn gbẹ́. Èyí jẹ́ ǹkan tó jẹ́ pé ó mọ àwọn èèyàn lará lọ́pọ̀lọpọ̀. Tó sì jẹ́ pé nígbà náà lọ́hun, mi ò mọ̀. Ó wá di lọ́jọ́ nà mo wá ń jẹun, bí mo ṣe wa ń ṣà jẹun lọ́, bi mo ṣà ṣe gúnfẹ̀ náà niyẹn. Bó ti pariwo ṣe máa ń pariwo yẹn to dùn gbẹ́. Ó wá jẹ́, ó wá bó sí time ti o jẹ pé, èh, ó wá bó si asìkó ti o jẹ pé à, ẹ̀gbọ́n mi wà ní tòsí nígbà náà. Ẹsẹ̀ kẹ̀sẹ̀ lo fún mi ní igbàyà pé kí ló ṣe ọ tí ó ń jẹun bí abirun. Ló wá jẹ́ ko yé mi pé, ló ba farabalẹ̀ ṣe àlàyé fún mi pé òun ń sọ̀rọ̀, bi òun ṣe bá mi sọ̀rọ̀, òun náà ń gúnfẹ̀. O lè gúnfẹ̀ tí ènìyàn kan ò ní gbọ́ pé o gúnfẹ̀. Pé ó yá ko caution àrà rẹ látòní lọ. Láti ìgbà náà ni ti o jẹ pé tí n ba fi le gúnfẹ̀ báyìí kò sí ààyè kankan fún un pé bóyá mo gúnfẹ̀ mo wá, mo wá pariwo mọ̀. Àti ìgbà náà ni mo ti máa ń gúnfẹ̀ bó ṣe yẹ kí èèyàn máa gúnfẹ̀. À, mo máa ń rí ìwà yìí náà tí lára àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti o jẹ́ pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n mo dupẹ pé mo tètè rí èèyàn kó mi ni ìjánu tí mi o sì ṣe bíi irú ẹlẹ́yìí mọ́. Àwọn tó tún wá dàbí ẹni pé ó jẹ́ kí à, à, kí, à, ìwà tí, ìwà tó dára mú mi lára ti ń ba jẹun, ó ní pé ní àwọn ìgbà kan bí ọdún tí mo jáde, à, ilé ẹ̀kọ́ gíga, mo, mo láńfààní láti máa jáde pẹ̀lú àwọn ọpọ àwọn èèyàn. Ti a sì máa ń rìn káàkiri lọ jẹun káàkiri irúkan báyẹn irúkan bẹ́ẹ̀. Kò ma wàá máa dà bí pé boyà, èh, olúwa rẹ̀ ni yóò máa dójuti àwọn tí, à, a jọ n rìn káàkiri tí a jọ jẹun káàkiri. Mo ní láti ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lórí bí a ti ń jẹun dáadáa, bí a ti ń jẹun tí àwọn èèyan, yóò máa wúyàn lórí ti ó ṣe pé àwọn èèyan máa wò èèyan pe à, ṣé elebí ni eleyìí àbí kí ló ń ṣe, tó ń jẹun bí abirun báyìí. A mo ṣe àwọn ìwádìí náà nígbà náà tó jẹ́ pé ó sì padà ràn mí lọ́wọ́, pé mo, mo fi mọ oúnjẹ jẹ oúnjẹ jẹjẹ. Ṣùgbọ́n ó ní ohun kankan tó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa nípa ìwà tó dára nígbà tí a bá ń jẹun, ìyẹn table manners. À, ó ní, ó ní àwọn ǹkan tí bí àwọn èèyàn kan wa ti wọn máa ń jẹun. Ìyẹn tí pé, kò sí, eleyìí tí o jẹ́ pe kò mọ̀ mi lára ti mi ò fi bẹ́ẹ̀ mọ́ ṣe. Ó ní ká máa fi bíi ọbẹ̀, síbí àti, à, tí a ń pè ní fork. Ká máa fi àwọn ǹkan mẹ́ẹ̀tata yìí jẹun papọ̀ lẹ́ẹ̀kan náà. Mo mọ̀ pé lóòótọ́ lóòótọ́ tí èèyàn bá fẹ́ jẹ ẹran, ó dáa kí èèyàn fi ọbẹ̀ gé ẹran lórí oúnjẹ, kí èèyan si fi, kí èèyan si fi fork gbé sí ẹnu. Ṣùgbọ́n àwọn kíni yíì o mọ̀ èmí lára. Tí màá sì ni kí n, kí n wá gbìyànjú ẹ̀ wò fún ìgbà àkọ́kọ́, ó ṣeéṣe ko fẹ́ bù mi lọ́wọ́. Èyí ló máa ń fẹ́ dá ìpò rurú ọkàn fún mi nígbà kankan torí, à, mi ò bá wọn jẹ irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ mi o kí n sabá jẹ. Mo ti jẹ́ irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yá ti o jẹ́ pé ti n ba fẹ́ gbé, à, chicken, chicken ńlá ṣẹ́nu, mo máa ń fi ọwọ́ mi gbe ni. Tí màá sì nu ọwọ́ mi náà lẹ́yìn tí n ba jẹun tán. À, fún ìdí èyí, à, mo ṣì lè sọ pé bóyá, mo ṣì ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n àwọn, ó dé àwọn nǹkan tí o jẹ pé mi ò fi bẹ́ẹ̀ mọ́ ṣe. Lóòótọ́, kò dà ti ó fi dé bí omi múmu gbogbo ẹ lo lẹkọ. Bí èèyàn bá ń jẹun gbogbo ẹ lo lẹkọ. Ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ yìí ó ní ibi tó dé ní ọ̀dọ̀ tèmi torí mi kì í ṣe, à, ẹni tí a le sọ pé a, sọ pé bóyá mo lówó tó pọ̀ tí a wa máa ń jẹun ní ìjẹun àwọn olówó. Bóyá eleyìí ló fàá tó fi jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ ni fi tàràtàrà mọ́ pa, à, àwọn ìwà tó dára tí a bá ń jẹun ní àwọn ọ̀nà tí, tó lágbára díẹ̀. Kò dà gan tó fi dé bi pé tí èèyàn bá fẹ́ jẹun, tí èèyàn fẹ́ lò ṣíbí, ó ní bi á ti mú ṣíbí lọ́wọ́ ti o jẹ pé yóò mọ́ wú àwọn tó bá ń wò èèyàn ní, yóò mọ́ wú wọn lórí. Ó ní bi á ṣe é mú lọ̀, ó ní bi á ṣe fi jẹun, ó ní bi á ṣe é fi máa, ó ní bí a ṣe mú tí èèyàn fi ń gé. Gbogbo àwọn ǹkan yìí ló wà ló wà ló wà ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ̀ gbogbo àwọn eleyìí. Àwọn eleyìí tí o jẹ́ pé ó sábà mọ̀ emí lára tí mo mọ̀ ni bóyá a fẹ́ jẹ òkèlè, gbogbo pé tí èèyàn bá fẹ́ bu òkèlè. Torí awọ́n ẹlòmíì bàjẹ́ ti o jẹ́ pé tí wọ́n bá fẹ́ bu òkèlè báyìí, òkèlè tí wọ́n ni le gbé mì lẹ̀kan náà niwọ́n ó bu, wọ́n o wá máa dá sí méjì ní ara ọwọ́ tí wọ́n ba ti ń gbé sí ẹnu. Ṣùgbọ́n bí ẹ̀kọ́ ti wọn ti fi kọ́ àwa nígbà tí àwá kéré pé òkèlè tó bá lé ju sẹ́nu lẹ́ẹ̀kan náà, tí ó lé ju sínú ọfún ẹ lẹ́ẹ̀kan náà, óun ní ó láǹfààní láti bù ní ara, ní ara oúnjẹ tó bá fẹ́ jẹ. A fún ìdí elèyí tí mo ba fẹ́ jẹun, boyà mo fẹ́ jẹ òkèlè àbí mo fẹ́ jẹ, à, oúnjẹ tí o jẹ́ pe, oúnjẹ tí o jẹ́ pe èèyan máa n fi ọwọ́ bù ni. À, èyí tí ó lè gba ẹnu mi lẹ́ẹ̀kan náà òun ni mo máa n bu, ko fi ni ma jẹpe àwọn èèyan a máa wa wo wípé ẹni ti o mọ oúnjẹ jẹ ni ẹni yìí. Láti gé ọrọ yìí kúrú, mo ni ìwà, mo ni ìwà to dára ti mo ba n jẹun. Ṣùgbọ́n ó níbi tí àwọn ìwà èdè kò dé gbogbo káàkiri káàkiri wa tí àwọn ènìyàn máa ń lò lórí oúnjẹ.

I máa fọ ọwọ dáadáa ó jẹ ǹkan nínú àwọn ẹ̀kọ to dáa k'eeyan ní. Torí mi máa ń fọwọ́ nígbà míì ní ọ̀pọ̀ ìgbà dáadáa. Ó jẹ́, ẹ́, ǹkan dáadáa torí oríṣiríṣi àwọn, à, ìdọ̀tí kò la ń fọwọ́ kó. Àwọn eléyìí to yẹ́ pé a mọ̀o mọ fọwọ́ kó àtàwọn eléyìí to jẹ́ pé a mọ̀o mọ fi ọwọ́ kó. Eléyìí lo fẹ́ to jẹ́ pé, à, à bá wọn tẹ́ ye pé èèyàn fọwọ́ kó wọn gan-an tí èèyàn ò rántí pẹ́, èèyàn tí fọwọ́ kó. Tó sì ṣe pé ọwọ́ sì ní ìgbà mìíràn tí pé, ìgbà mìíràn a ma so pé ọwọ́, ọwọ́ yìí, a ma fi mú ohun tí ó dá àsi ma an fi mú ohun tó dá, a máa fi mú ohun tó ṣe pàtàkì àsi máa n fi mú ohun tó tún dọ̀tí. E le lo fa to jẹ wi pé, ó jẹ́ ǹkan tó jẹ́ pé, ó ṣe kókó láti máa fọwọ́ lóre kore, pá pà ju lọ ni igbaku ìgbà ta ba fẹ́ jẹun. Àìmọye ìgbà ni a máa ń lọ sí, àìmọye ìgbà la máa ń lọ sí ibi ìgbọ̀nsẹ̀, táa máa ń lọ tọ̀, táa máa ń lọ sóríṣiríṣi ǹkan táa ti fọwọ́ kọ́. To je pé ìgbà míì gan wa máa tẹ́ pé a mọ̀. E le lo fa yo jẹ wípé ni gbogbo ìgbà tí eyan bá wọlé wọn sì ṣe, wọ́n ti jẹ́ ki ó wà nínú, à, ohun tí wọ́n fi tó wa létí. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí wọ́n fún wa pé gbogbo ìgbà ni ká sá máa gbìyànjú láti máa fọwọ́ wa ní òrèkóòrè táa bá rántí. Pa pà ju lọ ká tó jẹun. À, ó ti ṣẹlẹ̀ rí dáadáa ti o je pé ọjọ́ kan wà tí èmi àti arábìnrin kan jọ jẹun. B'áṣe wá ń jẹun, táa ń jẹun, táa ń jẹun, táa ń jẹun. Mo wa ní kó le, pé mo ń bọ̀. Torí inú abọ́ kan náà lemi àti e tí jó ń jẹun. Bóyá lẹ́gbẹ̀ wí pé mo ń bọ̀ pé mo fẹ́ lọ ṣadé tọ̀ náà. Mo se wá tán tí mo dé táa jọ ń jẹun lọ padà. Lowa je kó yé mi pé, à, lowa dúró kó jẹun mọ́. Mo wa ní à, kí ló dé tí ò fi jẹun? Owa ní wipé ohun mọ̀ tó máa fà pé tó ohun ba tí ń bá eyan jẹun, ẹ̀, ó jẹ́ kí yálà ọkùnrin nì àbí obìnrin tó bá fi dìde pé òun fẹ́ lọ tọ̀, tó bá fi dé padà, tó wá fi létí ọwọ bọ inú onjẹ yẹn. Ohun ò lè jẹ́ mọ́. Ẹ̀rín gbé mi ní ọjọ́ yìí mo wá, mo wá jẹ́ kó yé pé álàkọkọ náà sórí èmi tó ń wo yìí kì í ṣe pé àwọn ṣe kíni lóori pé bí èèyàn jẹ́, pé èèyàn jẹ́ afínjú àbí ǹkan mìíràn. Ṣùgbọ́n nípà ti ẹ̀sìn tí à ń ṣe gan-an, ẹ̀sìn tí à ń ṣe gan-an ò fẹ́ dọ̀tí. Álàkọkọ táa bá lọ tọ̀, àì kí ń fi ọwọ́ táa fi ń jẹun mú nǹkan táa fi ń tọ̀, rárá. Taa bá lọ tọ̀ ó ní láti jẹ́ pé kíni? Láti jẹ́ pé ọwọ́ iléyi, ọwọ alafia ti a kí ń fi ń jẹun, òun la fi mú nǹkan táa fi ń tọ̀. Táa bá sì tun wá ṣé tán gan nibí táa ti tọ̀, a fọ́ ọwọ́ wa dáadáa. A fọ́ ọwọ́ wa dáadáa ká tó padà sí ibi tí a ti ń jẹun. Eleyi lo sẹ wa fi lọ́kàn bálẹ ni ọ̀jọ́ náà lọun kó tó wá padà ṣe kíni? Kó tó wá padà ní àǹfààní láti máa bámi jẹun lọ. À, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni irú ǹkan báyìí sì ti máa ń lọ máa ń ní irú ǹkan báyìí lọ́kàn. Ṣùgbọ́n mi ò rí i bá wí torí pé a pọ̀ náà nínú ayé tó jẹ wipé àní ò fi ìmọ̀ tó tó. Mo mọ àwọn ọ̀rẹ́ àwọn ẹlẹ́sìn mìíràn tó jẹ́ kó máa máa sọ pé, ẹ́, wipé wọ́n ma lọ tọ̀ tí wọ́n sì ní se kíni tí wọ́n ní mú omi dání. Mo máa wí pé àn se ẹ̀sìn kan kò bá ìmọ̀ tó tó wí, ìmọ̀ tó tó ní ká, ká gbé e sórí táa bá di irú ǹkan báyìí. Kọ́ máa sọ pé bóyá pe torí pé ẹ̀sìn kan àbí ǹkan pé o kì í ṣe Mùsùlùmí àbí ǹkan. Mùsùlùmí nìkan kọ́ lọ yẹ kó máa lọ bu omi lọ sí ibi tobá ti lọ tọ̀. Torí tí ẹ bá ṣà lọ yàgbẹ́ gbogbo wa la máa ń bu omi lọ yàgbẹ́. Fún ìdí èyí táa bá lọ tọ̀ na gbogbo wa loyẹ ká máa bu omi lọ tọ̀. Ṣùgbọ́n boba ṣe wu oníkálukú ló lè ṣe é. Torí, à, bó ṣe bá ń sọ bí àwọn oní ètò kíriṣtì máa ń sọ pé èyí tí à ń sọ̀rọ̀ ń pa ẹ́ yi o. À, oríṣiríṣi àìsàn ni a lè kó látara pé tí ò ń bá fọwọ́ dáadáa. Àìmọye àwọn idọti tojẹ wípé wọ́n ti sasi abẹ́ẹ̀ ekánà, àìmọye àwọn idọ̀ti tojẹwipé tí wọ́n ti sa sí inú ọwọ́ tojẹ wipé èèyàn ò mọ̀ tí ẹ̀yan si ti bọ inú oúnjẹ tan ti gbé mí. To bá ṣi ti di irú ǹkan báyìí oríṣiríṣi àìsàn ló lè ti bẹ̀ wá. À, fún ìdí èyí ò ṣe pàtàkì láti, láti mójútó ara wa, láti má ṣe fa, à, àìsàn sínú ara wa. Mo ti ṣe oríṣiríṣi àwọn, à, ìwádìí lórí, lórí nǹkan yìí tó sì jẹ́ pé ó sì ràn mí lọ́wọ́ tó pé, à, tí màá ní kí n ka ayé ìgbà tí mo bá ń fọ ọwọ́ mi lójoojúmọ́ kò pọ̀ rárá, rárá, rárá, rárá, rárá, rárá, rárá, rárá, yóò tó ìgbà ogún. Torí ọwọ fífọ̀ lójoojúmọ́ òtiẹ jẹ́ ǹkan tójẹwipé ó rọ̀ èmi lọ́rùn. Tí bá ti múgbà máa fọwọ́, tí bá ti mu awo máa fọwọ́, tí mo bá ti ṣe eleyi máa fọwọ́, tí mo tó jà sínú, nínú irú iṣẹ́ tí mò ń ṣe nísìnyí tí màá fẹ́, tí mo bá fẹ́ bọ̀ tà bá yí tí mo fẹ́ lọ sí ibi iṣẹ́, mo fẹ́ lọ, à, gbìyànjú àti lọ tá àwọn ọjà mi ní, à, ìrọ̀lẹ́ òní tí màá ṣe dé ibi iṣẹ́ báyìí kíákíá tí màá ti bẹ̀rẹ̀, tí màá ti ka, ẹ́, ọjà toba kọ́ wà ní inú ilé. Torí màá ní láti lo ọwọ́ láti fi ka. Tí mba ti ka tán ẹsẹ̀kẹsẹ̀ màá lọ fọwọ́. Lẹ́yìn tí màá ka tán tí mba tún bẹ̀rẹ̀ sí ní to àwọn ọjà míì mìíràn náà sínú ọkọ̀ yìí. Ẹ̀sẹ̀kẹsẹ̀ tí màá ti ka àwọn ọjà yìí náà ma tún ṣe kíni matun fọwọ, kinto wọ inú ọkó matun fọwó, bí mo tun dele lálẹ́ matun fọwọ, fifọ ọwọ yi màá tún máa ṣe debiwipe, motí ka fifọ ọwọ àti ẹn moti. Gbogbo ẹ sii ọtọtọ tojẹ wípé moma wípé àwọn èlò mi wa tojẹ wípé tiwọn ba fẹ fọwọ won a fọwọ ti wọn ba fẹ wẹ wọn a wẹ àbí ti eyan ba fẹ fọwọ ọkàn le lọ wẹ bẹ ṣùgbọ́n ni ọdọ tèmi tinba mio ni pàtó ìyè ìgbà bayi ti momaa fọ ṣùgbọ́n momaa pe kopọ rárá yíò to ìgbà ogun ti mo máa fọwọ mi lojojumọ.

Oríṣiríṣi ọ̀nà náà ni èèyàn lè gbà láti fi rí àwọn ìpèsè àwọn ohun èlò, à, ṣe ohun èlò inú ilé ni àbí ohun èlò oúnjẹ àbí ohun èlò tí èèyàn lò sí inú àrà. Ṣùgbọ́n èmi ní ìwà kan tó jẹ́ pé ó bá mi jẹ díẹ̀díẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn máa sọ pé bí á tó rí kí mo jẹ́ àbíkeyìn ni pé wọ́n tí fi bámi jẹ́. Ṣùgbọ́n, mo jẹ́ ẹnìkan tó jẹ pé o rójú nípa pé kí ń má ra àwọn ìpèsè ohun èlò kankan. Kódà gán tó fi jẹ́ àwọn nǹkan to jẹ pé mo máà n wọ̀ gan nígbà mi, mi kí ń sábà lè lọ rà fún rárá mi. À, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń, mo máa ń rán, mo máa ń rán àwọn èèyàn ni. À, fún ìdí èyí, à, ká fi sí àwọn ohun èlò inú ìlé ṣe àpejùwe nígbà tí mo fẹ́ à, ṣe inú yàrá mi nígbà náà lọ́hùn, tí mo bẹ̀rẹ̀ sí ń tún àwọn inú ilé ṣe lọ́lokàn ọjọ́ kan, mo rántí pé, à, mo pe àwọn ọ̀rẹ́ mi bi méjì láti jẹ́ pé kíni láti jẹ́ pé ká jọ lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí a fẹ́ rà sínú ilé. Àti, irọ́ tí mo kò pa fún wọn ní ọdún náà lóhùn ni pé, à, mi ò fẹ́ kí wọ́n gbá mi. Ki se bóyá mo tí ra àwọn nǹkan yẹn dá, bí mo mọ̀ bí, àbí mo mọ̀ bó ṣe lè rà, mi ò mọ̀. Nígbà tí a dé bẹ̀, mo padà tí gbogbo wọn síwájú ni pé àwọn ni ká síwájú kí èmi máa ṣe kíni kí ń máa kẹ́kọ̀ọ́ lára wọn lẹ́yìn àtẹ̀yìn báyìí. À, wọ́n padà ká mi ṣùgbọ́n ó ti lọ torí mo ti padà rí wọn lọ ní ọjọ́ náà. Tọ́lá sì máa ń sọ̀rọ̀ nípa, mo ra aṣọ kan náà láìpẹ́ yìí, aṣọ tí mo kọ̀ wí kí n lò fún, à, tí ń kí n wọ̀ ní ọjọ́ ọdún. À, ṣùgbọ́n nígbà tí mo fẹ́ rà á, mo ní láti rìnrìn àjò láti ibi tí mò ń gbé láti lọ báyìí gbọ́ pé kó lọ bá mi rà pé mi lè lọ rà fún ara mi. Ní eléyìí báyìí, láti ọdún tí a ti ń ṣe ọdún, láti ìgbà tí wọ́n ti wá tí mo ti, tí wọ́n ti bí mi tí mo ti ń gbọ́njú tí mo ti ń ṣe ọdún, mi ò lọ ra aṣọ fúnra mi rí. Mo sì ti ń, mo sì ti, ó sì ti wá bí, ó sì ń lọ bí, tí mo ti ń bá mi ra ṣọdún sì ti ń lọ bí ogún ọdún báyìí tí mo ti ń ṣe ọdún. Fún ìdí èyí, fún ìdí èyí ó jẹ́ ǹkan tó se pé èmi máa rí àwọn ìpèsè ohun èlò kankan, èhè, ó jẹ tó bá ní mi láti máa nílò rẹ̀, màá wọ̀ ẹni tí mo rán ni. Mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ tó ní ọ̀kadà tó ṣe pé ó máa ń gbé káàkiri tó ṣe wò. Ọmọ yìí ni mo máa ń sábà rán ní ǹkan láìpẹ́ igi ó sì bá mi ra bàtà lọ́dọ̀ ẹni kan tó bá mi kó wá. Fún mi láti ṣe bòyá kí n fẹ́, mo nílò àwọn ìpèsè ohun èlò kọ̀ọ̀kan pé màá wá lọ sí ọjà lọ rà fúnra mi. À, ó níra. Àyàfi tó bá jẹ́ bóyá pé mo fẹ́ ra nǹkan tó jọ mọ́ bíi àbí àwọn nǹkan tí à ń pè ní gadgets bíi lápì, kọ̀m̀pútà, fóònù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan yìí, ò ní mo lè sọ kíá kí mo lè mo jíde bẹ̀ fúnra ara mi láti lọ rà. Ṣùgbọ́n mo fẹ́ ra aṣọ, mo fẹ́ ra ohun èlò inú ilé, àwọn nǹkan báyẹn. Kódà mo fẹ́ ra fáànù inú ilé gan nígbà mí mi kì í máa rán ẹnì kan kí ló lọ rà fúnra mi. À, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣì ń sọ̀rọ̀ láti fi máa ń bu mi dáadáa pé torí mo jẹ́ àbíkẹ́yìn inú ilé ni ó fi rí bẹ́ẹ̀. À, ṣùgbọ́n ọ̀nà kan gbòógì tí mo ti máa ń rò pé òun mo lè gbà láti fi jí padà náà ni tí mo bá ra àwọn nǹkan yìí ní, à, látòrí ẹ̀rọ ayélujára, ìyẹn ní àwọn online marketing tí màá gbé ojú láti máa ra wọ́n ní orí, à, orí ayélujára. Torí nísìnyí púpọ̀ nínú àwọn ènìyàn nǹkan ohun tí wọ́n ṣe léle, bẹ́lòmíì bá fẹ́ jẹun, yóò order rẹ̀ ni látòrí fóònù tí wọ́n sì gbàgbé wá ní kíákíá tí oúnjẹ rẹ̀ bá ti jiná. Ṣùgbọ́n ní apá bí ì mi, ní apá bí ì mo, mi ò kí ń sábà, mi ò sábà ń lò àwọn nǹkan online dáradára mi ò kí ń sábà ń lò. Ṣùgbọ́n mò ń gbòógì kíá pé yóò ṣe, yóò ṣe padà ṣe é ṣe láti máa ṣe kíni pé ohun, ohun èlò tí mo bá nílò láti máa rà ní orí ẹ̀rọ ayélujára. Bóyá màá máa ṣe níṣe wípé tí n bá ti fẹ́ ra nǹkan ní orí ẹ̀rọ ayélujára, màá ní láti sọ fún wọn pé ibi báyìí ni kí ẹ dúró sí tí màá ti wá pàdé yín. Torí ohun tí a máa ń gbọ́ náà ni wípé àwọn èèyàn ń fi jalè nísin. Fún àpẹẹrẹ bóyá mo ra a firíji nílá láti orí ẹ̀rọ ayélujára, wọ́n máa gbé wá sí ilé mi gangan. Ni kété tí wọ́n bá gbé wọlé, ó súnmọ́ kí àwọn ẹni tí wọ́n gbé wá yìí kí wọ́n padà wá lòru láti wá jalè rẹ̀ padà. Kódà wọ́n sì lè ṣe ẹnì tí oní gan lè ṣe. Fún ìdí èyí àwọn ènìyàn fi bẹ́ẹ̀ rà, ó jẹ́ kí ìdíkù bá bí àwọn èèyàn ṣe ń ra nǹkan ní orí ẹ̀rọ ayélujára. Àti pé ohun tó tún jẹ́ kí ìdíkù tún bá nǹkan yìí ni wípé, à, ó ní ohun àṣà kan tí àwọn èèyàn dá ní òde òní sì í pé what i order is not what i get. Ìyẹn ni pé ohun tí mo ra ní, ohun tí mo ra ní online yìí àti ohun tí wọ́n padà bá mi gbé wá kì í sábà jẹ́ kan kan náà nígbà mìíràn, ní ọ̀pọ̀ ìgbà gan torí ìṣẹ̀lẹ̀ sábà ń ṣẹlẹ̀ gan nilí ẹnu ijọ́ mẹ́ta yìí. Tó ṣe pé ohun tí àwọn èèyàn bá náà fẹ́ rà ní orí ẹ̀rọ ayélujára tí wọ́n bá ti padà san owó tán, ohun tí wọ́n bá wọn gbé wá ọ̀tọ̀ ni tí wọ́n máa gbé wá. Fún ìdí èyí ó lè dá oríṣiríṣi wàhálà sílẹ̀ tó ṣe pé ìyẹn gbọ́dọ̀ ṣe kíni láti ṣe jẹ́jẹ́ pẹ̀lú mí máa ra nǹkan ní, à, orí ẹ̀rọ ayélujára. Fún ìdí èyí bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò mi ní ọ̀pọ̀ ìgbà, ní ọ̀pọ̀ ìgbà, ní jùjù jọ ìgbà tí wọ́n sábà máa ń ṣe irú kan báyìí, mo máa ń rán àwọn èèyàn ní. Ohun tí mo bá fẹ́ rà, mo máa sábà rán àwọn èèyàn ní ó.

À, tó bá ṣe pé ohun tí ẹ̀ ń gbìyànjú láti béèrè ni pé à báwo ni mó ṣe máa ń ṣètò, báwo ní mó ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Pé bóyá ta bá ní ìṣòro báwo là ṣe máa ń yanjú àwọn ìṣòro wa. À, ó ní í ṣe pẹ̀lú irú ìṣòro, ìṣòro tí í bá jẹ. And ní ibi tí a sì wà yìí, láyé tí a wà yìí, a ti dojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro rí tó sì jẹ̀ wí pé à, kí á dùpe pé pé a tún yanjú ní àwọn bòmíítì. Nítorí pé oríṣìíríṣìí àwọn nǹkan náà ni ó ń ṣẹlẹ̀ nínú ayé ń bí tó ṣe pé àwọn ìṣòro tí ó lè dojúkọ tó jẹ́ pé ó ní àgbára díẹ̀. Bí mo ṣì ṣe wà yìí, à, mo jẹ́, ẹ́, Mùsùlùmí tí mo sì máa ń kírun dáadáa, tí mo sì máa ń ṣe àwọn, máa ń gbìyànjú dáadáa sí ojú ọ̀nà Ọlọ́run láàárín àwọn nǹkan kan láti jẹ́ kí àwọn ọ̀rọ̀ Ọlọ́run yéyàn láti ṣe àwọn nǹkan kan náà. A ṣùgbọ́n lórí eleyìí mo, mo ní ìgbàgbọ́ pé a, ẹ́, ní ó ní ohun tí Ọlọ́run sọ nínú àlùkùran. Tí Ọlọ́run ṣe sọ pé "Lákódikọ̀ lákùraní ìṣáná fi ka bá dẹ." Ní pé gbogbo àwa tí Ọlọ́run dá sí ayé yìí, òun dá wa pẹ̀lú ìṣòro lọ́, lọ́kan o jọ̀kan ni. Fún ìdí èyí ìṣòro o máa ń wáyé ṣùgbọ́n à bá bá ṣe ní ìṣòro náà ni à, a tún máa rí ayọ̀ náà sí i. Torí ọ̀, torí ọlọ́run náà ló tún sọ nínú, à, ìwé rẹ̀ náà pé, à, "Lára yín kẹ́lẹ́ fún Ọlọ́run láti san ẹni láwọ̀sàn ara pé kò ṣẹ-- ohun ò ní fẹ́ ẹni kankan ní ìṣòro kan tó jọ àgbára rẹ̀ lọ." Fún ìdí èyí ilẹ̀ yìí jẹ́ nǹkan àkọ́kọ́ tó jẹ́ pé ó máa ń fi mi lọ́kàn balẹ̀ gidigidi gan-an àti àwọn ẹlẹgbẹ́ mi pé kò sí irú ìṣòro tá a lè ní. Ọlọ́run mọ̀ pé ìṣòro yìí ò. A lè borí rẹ̀ ni a ṣe ni. A ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà a ní, a máa ní láti ṣe kìn-ín láti tì gbìyànjú láti kí-- nítorí pé tí ẹni bá ní ìṣòro náà kì í ṣe pé kí ẹnìkan gbé ìgbàgbọ́ pé ìṣòro yìí ó lọ lásán. Ọlọ́run máa ń fẹ́ kó jẹ́ pé àwọn ìṣòro míì tí ẹni bá tún, tí ẹni bá tún ní èèyàn ó ṣe kíni, èèyàn ó ṣe lórí rẹ̀ lá-- èèyàn ní láti ṣe àwọn iṣẹ́ kankan lórí rẹ̀ láti ṣe kìn-ín láti jẹ́ kí ayé èèyàn náà tún bẹ́tà sí ni. Kí ayé èèyàn náà tún dáa sí. Kì í ṣe pé kí ẹnì kan ní ìṣòro kí ẹnì wá sùn kalẹ̀ àbí kí ẹnì máa, kí ẹnì máa ronú lórí ìṣòro kí ìṣòro tí ẹnì bá ní. Fún ìdí èyí a, à, bí a sì máa ń sábà ń ṣètò àwọn ìṣòro kankan tí a bá ní láàárín èmi àti àwọn ẹlẹgbẹ́ mi ní pé nǹkan kan máa ṣe nílẹ̀ kí a tó gbé ìgbàgbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn ìgbàgbọ́ náà ká wó bí tí ìṣòro yìí ti wá. Àwọn, àwọn ìgbàgbọ́ kan wọ́n ní analyze. Ìyẹn a, a fara balẹ̀ wo ókè bóò ni, ókè ó dá, bóò ni ìṣòro yìí ṣe di pé nǹkan tó wọlé tọ̀ wá ibo ló gbà á wọlé, bóò la ṣe lè ṣe táa fi yanjú rẹ̀. Ilẹ̀ yìí ni a wà mú ńlú wa olúkalúkọ láti ṣe kìn-ín láti fúnra wa ní iṣẹ́ lọ́lọ́kọ̀ jọ̀kan láti pín iṣẹ́ fúnra wa pé ìyà ó, ìwọ nǹkan báyìí ni kó lọ ṣe, èmi o ní ṣe nǹkan báyìí, ìwọ náà, èmi náà ni yín ṣe nǹkan báyìí. Tó fi wá di pé à, à wa máa gbá, ẹ́m, à wa máa dìwọ́ jọ́ àti ṣe kìn-ín láti wá bá ṣe dojúkọ ìṣòro yìí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà àwọn ìṣòro míì náà wá tó ẹ pé a máa ń fún ìyàn ní ìṣòro tó ẹ pé èèyàn lè máa fi yanjú bọ́rọ̀ nígbà mìíràn. À, mo fẹ́ fi, ẹ́, nǹkan ṣe àpèjúwe tí ó ṣe pé, à, èèyàn ní láti ṣe kìn-ín. Torí àwọn ìṣòro míì ó wá tó ẹ pé bí ó tó yẹ ilé nì ìṣòro tẹ́lẹ̀ pé ìṣòro tẹ́lẹ̀ pé láàárín bíá bí ọ̀sẹ̀ kan, ọjọ́ méèlóó kan, ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin èèyàn lè borí ẹ̀. Ṣùgbọ́n àwọn ìṣòro míì wá tó ẹ pé láàárín, láìmọye ọdún èèyàn sì ń dojúkọ. Ó ní ìṣòro kan tó ṣẹlẹ̀ ní àárín èmi àti, à, ọ̀rẹ́ mi kan ní ọdún kan. Ẹ̀, àwọn ọ̀rẹ́ mi méjì ni à ń pè é. À, ó ní ọ̀rẹ́ mi kan tó ń jẹ́ Dèjì àti ọ̀rẹ́ mi kan tó ń jẹ́ Gàbár. Gàbár yìí ló jẹ́, ẹ́, ìdí tó jẹ́ kó fẹ́ lúwọ́ jù láàárín wa. Ó wá, ó wá jẹ́ kí-- ó jẹ́ pé ó di mọ̀ fún wa pé a ní àǹfààní láti rí owó pé ta bá lè ṣe kìn-ín, ta bá lè, ẹ́, ta bá lè, ta bá lè jẹ́rìí òun, ta lè, ta lè, ta lè, ta lè jẹ́rìí òun pé, à, òun, òun ṣe é fọkàn tán, ta lè, ta bá lè fi ọkàn tán òun pé a lè rí owó kan. Pé ta a, pé ta bá ní, tí, tí bá ní ẹgbẹ̀rún mẹ́wàá pé òun ó sọ di ẹgbẹ̀rún ogún. Tàbí ta bá ní ẹgbẹ̀rún, à, ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún òun ó sọ di kíni, òun ó sọ di ẹgbẹ̀rún lọ́nà igba. Tó sì ṣe wí pé, ẹ́, ìjà méjì ló fi dàpàlà fún wa láàárín oṣù mẹ́fà. A sì wí pé, "À, kò sí lábúrú ní ilẹ̀ tí ò dápa kọ ẹ́, a lè ṣe é." Ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ lọ, lẹ́yìn rẹ̀ tí a kó wé fún un kó rí owó dàpàlà tó ti fẹ́ di wàhálà torí pé èmi ni mo mọ̀ ọ́n Gàbár yìí dáadáa tí mo sún mọ̀ ọ́n. Tó sì ṣe wí pé Dèjì èmi ló mọ̀ dáadáa. Ṣùgbọ́n lẹ́yìn tí a kó wé fún un tí kò fẹ́ dá owó ìpadà, ó di wàhálà gidigidi gan-an tó sì ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ẹ pé, à, ọ̀rẹ́ mi tí mo ń pe ní Dèjì ló jẹ́ ọ̀rẹ́ tó ní ìbẹ̀rù Ọlọ́run tó sì ṣe wí pé, à, kò fẹ́ fi ọwọ́ lé lé mọ́ o. Bí bẹ́ẹ̀ kọ́ ni wàhálà yìí bá ti dé mi ò bá ti máa ní àǹfààní àti, àti má tíì san owó ìpadà dé o yín. Tó sì ṣe pé, ẹ́, ọ̀rẹ́ mi ó ní ìṣòro títitítítítí àti kó tí mò ń sọ̀rọ̀ yìí tí ò tíì ṣe gbiná lé mi pé, "Àì kí sì àlọ́ bá òun wá, owó òun wá ni." Bí ó tó ti gba dé ẹ̀mí ẹ̀, Gà.